Kíni o má, kíni o má jẹ ní ọ̀sán? Ṣé o ti ronú rẹ̀ lónìí? Ṣé o máa ń jẹ ohun tó máa ń fún ara rẹ ní agbára tàbí ohun tí yóò jẹ kanju kanju? Adé jí ní òwúrọ̀ pẹ̀lú àlà ńlá, ṣùgbọ́n ní ọ̀sán, ebi bẹ̀rẹ̀ sí í kó ìmúra sílẹ̀ rẹ̀ lọ. Ó rántí pé ohun tí a bá jẹ ní ọ̀sán lè dá ọjọ́ wa dúró tàbí kó, kó wa lọ síwájú. Ó yan oúnjẹ tó dára ó sì rí pé agbára rẹ̀ padà, ọkàn rẹ̀ balẹ̀. Nígbà yẹn ló mọ̀ pé ìpinnu kékeré, ìpinnu kékeré yìí ó lè yí ìtàn ọjọ́ padà.

Ṣé o máa ń fi ìdáàbò bò ọ̀rùn sára? Ṣé o mọ̀ pé òorùn lè jẹ́ ọ̀rẹ́ tàbí ọ̀tá ara wa? Ṣé o ti ronú bí o ṣe ń dá àwọ̀ ara rẹ láàbò bò? Bísí máa ń jáde lọ sí iṣẹ́ lójoojúmọ́ lábẹ́ òrùn gbígbóná. Nígbà kan kò fiye sí, ó sì máa ń ní ìrora àwọ̀ ara. Lẹ́yìn ìmọ̀ràn kékeré kan, ó bẹ̀rẹ̀ sí fi ìdáàbò bò òorùn sára. Ko pẹ́, ó rí pé àwọ̀ ara rẹ dà á sí i, bòyà ara ẹ̀ sì pọ̀ sí i. Nígbà yẹn ló mọ̀ pé ìtọ́jú ara lónìí ni ìbùkún ọ̀la.

Ṣé o ti ronú nípa ọlá rẹ lónìí? Ṣé owó tí ọ̀ún rí lónìí ń ṣiṣẹ́ fún ọ tàbí o'ń ṣàn lọ? Kúnlé má ń rí owó díẹ́, ṣùgbọ́n gbogbo rẹ̀ máa ń parí láìsí ìtàn. Ní ọjọ́ kan, ò pinu láti bẹ̀rẹ̀ sí pa owó pamọ́, kò dabi ó ti lẹ́jẹ̀ẹ́ díẹ̀. Ní kéékèèké, owó kékeré yẹn di ìrànlọ́wọ́ ńlá nígbà ìṣòro. Nígbà náà ló mọ̀ pé ẹni tí ó ń tọ́jú owó lónìí dá àlàáfíà ọlá sílẹ̀.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Ṣé o ti ronú bí ìmọ́tótó ṣe ń bẹ̀rẹ̀ láti inú ohun kékeré? Ṣé ara rẹ ń rí ìtọ́jú tó yẹ? Tọ́lá máa ń ṣiṣẹ́ láti òwúrọ̀ d alẹ́, ó sì máa ń padà dé ilé pẹ̀lú eruku àti ìrọ́ra ara. Ìrọ́ra ara. Ni ọjọ́ kan, ó pinnu láti jẹ́ kó di àṣà pé kó wẹ ara rẹ̀ dáadáa, kó sì lo aṣọ wíwẹ̀ tirẹ̀. Ni kéékèèké, ó rí pé ara rẹ̀ balẹ̀, ìlera rẹ̀ sì dára síi. Nígbà yẹn ló mọ̀ pé ìmọ́tótó lónìí ni ìlera ọ̀la.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ṣé o mọ̀ pé ìgbésí ayé ju ìkánjú lọ? Ṣé ìdílé rẹ wà nínú ìpinnu tí ò ń ṣe lóju ona? Adékúnlé jẹ́ awakọ̀ tó fẹ́ràn ìyára, ó sì máa ń rò pé kò sí ìṣòro. Ní ọjọ́ kan, ó fẹ́rẹ̀ dojú kọ ìjàmbá nítorí ìkánjú. Lẹ́yìn ìrírí yẹn, ó bẹ̀rẹ̀ sí tẹ̀lé òfin ìyára ọkọ̀. Látàrí ìpinnu yẹn, ìrìn-àjò rẹ̀ di ààbò, ọkan rẹ̀ sì balẹ̀. Nígbà náà ló mọ̀ pé ìfarabalẹ̀ lọ́nà ni ìtọ́jú iyè.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Sé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì. Ṣé o ti rò bí ọwọ́ rẹ ṣe ń ṣe ìrànlọ́wọ́ fún ọ lójoojúmọ́? Ṣé ò ń lo ọwọ́ rẹ pẹ̀lú ìmúlò tó péye? Tèmítọ́pẹ́ máa ń fi ọwọ́ ọ̀tún ṣe gbogbo iṣẹ́ rẹ̀, ó sì máa ń gbàgbé ọwọ́ òsì. Ni ọjọ́ kan, ó pinnu láti lo ọwọ́ òsì rẹ̀ fún iṣẹ́ kékeré. Lẹ́yìn ìgbìmọ̀ yẹn, ó rí i pé gbogbo ọwọ́ ń ṣe ṣiṣẹ́ pọ̀, ó sì ní agbára tó pọ̀ síi. Nígbà yẹn ló mọ̀ pé mímú ọwọ́ méjèèjì ṣiṣẹ́ ń mú ara dáa si.

Ṣé o rántí, ṣe o si rántí pé gbogbo ohun tó ga ní ìtẹ́lọ́rùn rẹ̀? Ṣé o mọ̀ pé gíga kì í ṣe ìka ilẹ̀ tàbí ọ̀run nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ bí ó ṣe ń gòkè ní ọkàn àti ìmòye? Tóbi jẹ́ ọmọ tó ní àlá ńlá láti di oníṣẹ́ àṣeyọrí. Ó rántí gbogbo ìtóbi tí ó rí ní ayé, ṣùgbọ́n ó mọ̀ pé gíga tó tọ́ ní láti fi ìwà rere, ìmòye àti ìfarapa mọ́ rere hàn. Ní gbogbo ọjọ́, ó ń ṣiṣẹ́ láti gòkè nínú ọkàn, nínú ìbáṣepọ̀ àti nínú ìmòye rẹ̀. Nígbà tí ó ṣe bẹ́ẹ̀, Tóbi kọ́ ẹ̀kọ́ pé gíga tó ga jùlọ ní láti jẹ́ ẹni tí ń fi rere hàn sí gbogbo ènìyàn.

Ṣe o ti rántí pé oun tí a ń lò lè ní ipa lórí wa? Ṣe o mọ̀ pé fóònù rẹ lè gbóná torí bí o ṣe ń lò ó pọ̀ jù tàbí torí oun tí ò ń ṣe lórí rẹ̀? Ba ba Fẹ́ ní ọmọ tí ó nífẹ̀ẹ́ sí fóònù rẹ̀ gan. Ó máa ń ṣeré, wo fíìmù, àti bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́. Lẹ́yìn ọ̀sẹ̀ kan, ó rí pé fóònù rẹ̀ máa ń gbóná kúrò ní ọwọ́ rẹ̀. Ó kọ́ ẹ̀kọ́ pé bí ó ṣe ń lo fóònù rẹ̀ pẹ̀lú ìtẹ̀sí àkókò, kí ó sì dá àkókò sílẹ̀ fún ìsinmi rẹ̀. Fóònù á sì ní ìlera, ọkàn rẹ̀ á sì ní ìtẹ́lọ́rùn.

Ṣé o ti rántí pé bí o ṣe ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ ṣiṣẹ́ lè ṣe pàtàkì fún àṣeyọrí rẹ? Ṣé o mọ̀ pé ìbáṣepọ̀ tó dára lè mú iṣẹ́ rọrùn kó sì rọrùn láti dé àfàrà oyè? Emi jẹ́ ọmọ ẹgbẹ́ tuntun ní ọ́fíìsì ní ọjọ́ àkọ́kọ́. Ó pinnu láti mọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kó sì bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti ìbáṣepọ̀. Ó máa ń gbọ́ ìmọ̀ràn wọn ó sì ń fi tirẹ̀ sílẹ̀ nígbà tó bá yẹ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, iṣẹ́ wọn di ìrọ̀rùn ìmọ̀lára ìtẹ́lọ́rùn sì ń pọ̀. Tẹ́mi kọ́ ẹ̀kọ́ pé bí ó bá ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀, gbogbo iṣẹ́ á sì ń lọ dáadáa.

Ṣé oti rántí pé ojú ọjọ́ tó dára lè mú ìmọ̀lára rẹ yípadà? Sé o mọ̀ pé gbogbo ọjọ́ ní ìtàn rẹ̀, ṣùgbọ́n ojú ọjọ́ kan lè mú ìtẹ́lọ́rùn àti ìdùnnú wá sí ọkàn rẹ? Anike fẹ́ràn ojú ọjọ́ tí òòrùn ń tán, tí afẹ́fẹ́ ń rọrùn, tí gbogbo nǹkan sì ń yọrí sí ìtẹ́lọ́rùn. Ni gbogbo òwúrọ̀, ó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé rẹ̀, ó sì ń gbádùn ìmọ̀lé òòrùn tó ń fò sórí ilẹ̀. Ni ìgbà tí ó ṣe bẹ́ẹ̀, ọkàn rẹ kún fún ayọ̀, ó sì ní ìmọ̀lára pé gbogbo ọjọ́ lè jẹ́ ìbẹ̀rẹ̀ tuntun. Anike kọ́ ẹ̀kọ́ pé fífi ojú rẹ̀ sí ojú ọjọ́ tó dára lè mú ìmọ̀lára rere wá sí ayé rẹ̀.

Ṣé o ti rántí pé ohun tí o wọ lè sọ̀rọ̀ nípa rẹ? Ṣé o mọ̀ pé yíyan bàtà tó tọ́ lè fún ọ ní ìtẹ́lọ́rùn àti ìfarapa rere ní gbogbo ìrìnàjò rẹ? Adé fẹ́ràn bàtà tí ó rọrùn, tí ó wúlò, tí ó sì dára fún ìrìnàjò pẹ̀lú ọ̀rẹ́ àti ẹbí. Ni gbogbo ọjà, o maa n wọ ó máa ń wọ bàtà tó bá yẹ fún ayẹyẹ, iṣẹ́ tàbí ìrìnàjò. Nígbà tí ó bá wọ bàtà tó dára, ó ní ìmọ̀lára pé ó lè rìn lọ́wọ́ rẹ̀ kò sì ní ìfarapa. Adé kọ́ ẹ̀kọ́ pé yíyan bàtà tí ó yẹ kì í ṣe ìṣeré, ó jẹ́ ìpinnu tó ń ràn án lọ́wọ́ ní gbogbo ìgbésí ayé rẹ̀.

Ṣé o ti rántí pé bí o ṣe ń jí ní kùtùkùtù lè ní ipa lórí ìṣeyọrí rẹ? Ṣe o mọ̀ pé ìmúlọ àkókò dáadáa kò dáa jú láti jẹ́ kí ọjọ́ rẹ dára? Tóbi jẹ́ ọmọ tí ó ní àṣà tí ń jí ní kùtùkùtù. Ní gbogbo òwúrọ̀, ó máa ń gbé ara rẹ̀ sókè kí ó tó, kí ó tó ohun tí ń ran àwọn mi lọ́wọ́. Ó máa ń ṣe iṣẹ́ ka ìwé àti múra fún ọjọ́ rẹ̀. Lẹ́yìn oṣù kan, ó rí pé gbogbo iṣẹ́ rẹ̀ ń lọ dáadáa, ó sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìṣètò ìgbésí ayé rẹ̀. Tóbi kọ́ ẹ̀kọ́ pé jíjí kùtùkùtù kì í ṣe ìṣe àìlera, ó ń jẹ́ ìlànà fún àṣeyọrí àti ìdàgbàsókè ara ẹni.

Ṣé o ti rántí pé bí ojú rẹ ṣe rí lè ní ipa lórí ìmọ̀lára rẹ àti bí àwọn ènìyàn ṣe rí ọ? Ṣe o mọ̀ pé ìtọ́jú ojú rẹ àti bí o ṣe ń wo ayé lè ṣe pàtàkì fún ìlera àti ìbáṣepọ̀ rẹ? Adé jẹ́ ọmọ tí ó ní ìfẹ́ sí ìlera ojú rẹ. Ó máa ń lo àtọ́jú, máa ń ṣinmi lẹ́kọ̀ọ̀kan àti yàgò fún fífi ojú rẹ kó pọ̀ lórí fóònù tàbí kọ̀m̀pútà. Ni gbogbo ọjọ́, ojú rẹ̀ ń tan ìmọ̀lára rere, ó sì ń fi ìmọ̀lára yọ̀ hàn sí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Adé kọ́ ẹ̀kọ́ pé ojú tó dára kì í ṣe láti inú ẹwà nìkan, ó jẹ́ àfihàn ìtọ́jú ara àti ìbáṣepọ̀ rere pẹ̀lú ayé.

Ṣe o rántí pé ọjọ́ ìbí rẹ jẹ́ àkókò pàtàkì ní ìgbésí ayé rẹ? Ṣe o mọ̀ pé bí o ṣe ṣe ayẹyẹ rẹ lè ṣe àfihàn ìdùnnú, ìfẹ́, àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ? Tobiloba máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti ìmọ̀lára. Ó máa ń pe àwọn ọ̀rẹ́ àti ẹbí, ó sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kékeré kó lè fi àyọ̀ pí Ní gbogbo ọdún, ayẹyẹ- ayẹyẹ rẹ̀ ń jẹ́ àkókò tí ó kún fún ẹ̀rín ìbáṣepọ̀ rere àti ìtàn ìrántí. Tobiloba kọ́ ẹ̀kọ́ pé bí ó ṣe ṣe ayẹyẹ rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti àkókò pẹ̀lú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ìmọ̀lára ayọ̀ sì ń pọ̀ síi.

Ṣe o ti rántí pé oúnjẹ tó dára lè ran ọ lọ́wọ́ láti ní ìlera àti ìtẹ́lọ́rùn? Ṣe o mọ pé mọ́ bí a ti ṣe ń se oúnjẹ dáadáa lè yí ìgbésí ayé rẹ padà? Adé jẹ́ ọmọ tí ó nífẹ̀ẹ́ sí ìmọ̀ràn oúnjẹ. Ó máa ń kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ṣe, se ẹ̀fọ́ àmàlà àti àwọn oúnjẹ mì pẹ̀lú ìtọ́jú àti ìfọ̀kànbalẹ̀. Ni gbogbo ọ̀sẹ̀, ó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó sì máa ń fi ìfẹ́ rẹ̀ hàn nínú oúnjẹ tó ń sè. Lẹ́yìn àkókò, gbogbo ẹbí àti ọ̀rẹ́ fẹ́ràn oúnjẹ Adé. Ó sì kọ́ ẹ̀kọ́ pé mímọ bí a ṣe ń se oúnjẹ dáadáa kì í ṣe láti jẹun nìkan, ó jẹ́ ìfihàn ìfẹ́, ìtọ́jú ara àti ìtẹ́lọ́rùn pẹ̀lú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀.